Báwo ni mo ṣe ń ṣètò ìnáwó mi? Ìnáwó wo lẹ ń bèrè. Ṣé mo ba yin sọ̀rọ̀ pé mo ní ìnáwó kan tí ó ń bọ̀ lójoojúmọ́ ni? Àbí ta lo fún yin ni ìbéèrè agbako eleyi ti ẹ n bimi lere ìnáwó. Mi o ni ìnáwó kàn tí emi fẹ se o. Mofe jókòó ṣùgbọ́n tí mo bá rí ìnáwó kan boya bí òde tí wọ́n ṣe súná àbí òde wedding ni àbí à emi saare yabe ntémi o, èmi ó jẹ àmàlà sórí mi. njẹ àmàlà àti ẹran, tobasi ṣe sẹ́jà na àjàà n jẹja. Tọn bá se ìrẹsì ni, ìrẹsì tí máa ń pọ́n yẹn. Maá tún jókòó tí màbáwan ń jẹ, tọ́n bá sì tẹ̀bà náà kòsi óńjẹ tan baaná, kọ́si onje tì mí jẹ. Ki tiense ónje ìnáwó tí pẹ́, óti pẹ̀ tí mo ti lọ sí ìnáwó kan yìí. Tí ó ti máa lo ọ̀pọ̀ ọdún méjì wá yìí mo sì lọ sí ìnáwó. Ah! Mefe ní ìfẹ́ sí máa jókòó nílé. Ṣùgbọ́n ìnáwó yẹn ó tì wùmí lọ láti lọ jẹ oúnjẹ wọn. Oúnjẹ tí wọ́n ń ṣe ni inawọ yẹn máa ń dùn gan. Bí àgaga irẹ́sì, ìrẹsì timo ń pọ́n yẹn, wọ́n bá se bá yi, wọ́n á kọ bú ṣì bí méjì sẹ́nu bá yi. Ah! Wọ́n máa kọ kọ pé wàó, wàó! Oúnjẹ máa ń dùn gan.

Kí n ṣàlàyé bí mo ṣe ń ṣe eré ìdárayá lójoojúmọ́? Lójoojúmọ́, ẹ̀ẹ̀méjì n mo máa ń ṣeré ìdárayá. Láàárọ̀ tí n bá ti jí, tí n bá ti wẹ̀ tán àbí kí n tó lọ wẹ̀, àti lálẹ́ tí n bá ti fẹ́ sùn, ni n dẹ̀ máa ń ṣe ìdárayá. Láàárọ̀ once tí n bá ti jí, máa lọ ṣeré ìdárayá tó jẹ́ pé hín fò sí ara nǹkan tó bá ga sókè. Màá máa fa, màá máa fi apá mi, apá mi fà gbogbo ara mi láti ilẹ̀ lọ sókè tí ó fi dé ibi àyà mí. Irú kiní yẹn, mo máa ń ṣeé láàárọ̀-láàárọ̀ ń tiẹ̀. Màá ṣe ogún rẹ̀, tí n bá ti ṣe ogún rẹ̀ tán, màá tún ṣè míì náà tó jẹ́ pé màá kàn fò mọ́ òkè báyìí. Màá wá dúró síbẹ̀, màá máa fa orúnkún mi síbi àyà sókè báun. Màá lọ síbẹ̀ ina, màá sùn ọ̀nà bí ẹbí òògùn àbí ọ àádọ́ta ẹgbọ̀ọ́gbọ̀n. N sùn ọ̀tí rẹ̀. Ṣùgbọ́n ní alẹ́ ń tòun, irú àwọn eré ìdárayá tó máa ń ṣe ni èyí tí wọ́n máa ń pè ní press up, àbí kí l'ọ́n ń pèé lédè Yorùbá. Lédè òyìnbó. Bí mo ṣe máa ń ṣeé nùu. Màá ṣe àádọ́ta tiẹ̀ lálẹ́ kí n tó sùn. Àádọ́ta ni irú èyí ti mo ṣáà máa ń ṣe ṣáá.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àbí àwọn atajọ́ máa ń ṣiṣẹ́ papọ̀ ní ibi iṣẹ́ mi bá ti ń bá wọn ṣiṣẹ́ àbí kíni itunmo nkan te n beẹ̀re lọwọ́ mi? Ṣé kí i mo ṣe máa ń bá àwọn atajọ́ máa ń ṣiṣẹ́ papọ̀ ṣiṣẹ́ ní ilé, ilé ìbi iṣẹ́ mi ni àbí ní ilé ìwé àbí ibi tí a bá ti bá ra mi sá. Ìmọ̀ tó pọ̀ là ń bá wa lò láti ṣiṣẹ́. Ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù náà ni pé tá bá bera wa lérè nǹkan, a dára wa lóhùn. Á sì bára lérè nǹkan, tí ó bá nílò nǹkan látọ̀dọ̀ ẹnìkan, ó lọ bá, ó ṣàlaye fún pé, ah, ẹ̀gbọ́n bá yí, mo need nǹkan bá yí o, ẹ sì máa ṣe bá yí o. To bá ti nkan tó lè ṣe ṣe ni, kí ó bọ́ sí, tí ó bá ṣe lágbára àti ṣẹ́, yóò máa lọ sí pé, "à, ẹ lọ bá ọ̀gá mi, hun ò lágbára àti ṣẹ́ eleyìí fún yin o." ba si ti maa n bara wa lo niyen o. Kò ní pé ènìyàn kan ó ń jẹ ọ̀gá lé ẹnìkan lórí àbí ẹnìkan ó ń sọ pé dándán ni ẹni eleyìí gbodo ṣe èleyi fún mi, ẹni yìí wọ́ lọ ṣe èyí fún mi. A máa bá ara wa lò pẹ̀lú irun ọdẹ, irun wẹ́lẹ́wẹ̀lẹ́, àbí báwo ni wọn se maa n pé díẹ̀díẹ̀, àní ja ẹnikẹ́ni ni pa.

Ṣé o mọ bí àwọn ẹni tí máa ń ṣe àdúrà bí i ẹni ṣe máa ń ṣe, tí ẹ máa ń ṣe eré ìdárayá. Bẹ́ẹ̀ ni, oní fẹsẹ́ là tí máa ń ṣe eré ìdárayá. Ìgàn tí ẹ bá wá wo ara mi gẹ́gẹ́ ní ẹ ti mọ̀ pé ẹni tí máa ń ṣe eré ìdárayá le ni. Ìdí gbogbo apá mi báyìí mo ti bíi ìdí mo ti tó gbogbo tó ti wà ní, bó ṣe ẹ kọ́ wà. Apá mi báyìí ọ̀gá ni, ìwọ̀n ọ̀tọ̀ ẹ kọ ga, àyà mí náà ga ni, ọ̀nà ọ̀tọ̀ ga. Gbogbo ìtàn bayi, gbogbo itán mí náà ń dúró ni. Bó ṣe ẹ kọ́ ṣe dúró, bó ṣe ye kí ítán ọkùnrin, bó ṣe ẹ rí. Tí rí, àbí àyà ikọ̀ mi náírà yìí tí a máa ń pè ní kéníléde ìyìnbó. Six pack mi, ó ti dúró, ó dúró rẹ, ó le pàǹdì síbẹ̀. Biceps mi, ó dúró rẹ náà síbẹ̀. Chest mi náà, óun náà dúró síbẹ̀. Leg mi náà, ó dúró síbẹ̀ fọ. Nítorí àwọn eré ìdárayá oríṣiríṣi mo máa ń ṣe. A mọ̀ wọ́n ṣe àwọn tí a máa ń pè ní press up, a máa ń ṣe pull up náà, mo sì tún máa ń ṣe squatting. Àwọn oríṣiríṣi mí náà ti yí àwọn eléèbò tí a ti lò kọ fún ní èdè Yorùbá. Mo máa ń ṣe á ti jẹ́ kí ara mi kọ jí pé pé kí nì ṣe lè máa ṣe ǹkan tí màá fẹ́ ṣe ní gbogbo àwọn.